Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Méjèèjì náà ni mo fẹ́ràn torí èmi ò ti e ráyé kí n mọ sọ pé ǹkan báyìí ni mo fẹ́ràn àbí ǹkan báyìí ni n fẹ́ràn. Méjèèjì ló dá ǹkan tó bá ti lò fún àìlera ara èèyàn ni èèyàn ma lò fún.

Sọ fún wa nípa ìgbà tí o ti ń ní ẹrọ dé padà. Nígbà tí mo ti rí ẹ̀rọ dé padà, mi ò le sọ ìgbà, àsìkò àti àkókò tó jọjá rẹ̀. Mo ṣàmọ̀ wípé mo ṣà ti ṣe ri nígbà kan.

Ètò rédíò tàbí television wo ni o fẹ́ràn láti máa wo? Mo fẹ́ràn television torí pé màá máa ń wo nǹkan tó ń fe se n bi bẹ́, àmọ̀ ti radíò mi ò ní gbọ́ nǹkan kan, è mi ò ní rí wọn, màá ní kan mo tẹ́tí sílẹ̀ ni. Amo ìgbà mí méjèèjì náà ló da.

Sọ fún wa nípa iṣẹ́ aránṣọ. Iṣẹ́ aranṣọ jẹ́ iṣẹ́ kàn o jẹ tí o ṣe nkán ti ṣe jujuju jàre àmọ́ iṣẹ́ náà ní.

Sọ fún wa nípa ọkọ̀ tí o ti fi tàbí gún ri. Ọkọ ti mo ti gun ri. Oríṣiríṣi ni ìjàre torí ní ọ̀dọ̀ wa bí àwọn ọkọ̀ mii gan tí ò ní gbádùn tí ó jẹ pé èèyàn máa ti gún-un rí tí a kan wo pé kò sí nǹkan tí èèyàn fẹ́ ṣe.

Se o maa n wo gilasi. Bẹ́ẹ̀ni, mo máa ń wọ gíláàsì. Mo máa ń wọ gíláàsì lẹ́ẹ̀kọ̀kan ni o, ko i ṣe ní gbogbo ìgbà torí pé mi tí ẹ fẹ́ràn rẹ̀ gan, ó máa ń mú ojú ro mí ni. Mo máa ń wọ gíláàsì tó bá ti di àsìkò tí mi bá nì nkan tí mo lè ṣe ṣìí mọ́.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá ní ẹkọ̀ọ̀kan, nì ko tiẹ sí kí èèyàn má ṣe dárayá gan-an rin rin gan, ní ibi bí gan-an. Ìdárayá ló jẹ́ kí a máa wà sọ pé "k'oluwa ẹ sẹsẹ bọ̀ sí orí pápá lọ ṣe ìdárayá."

Sọ fún wa nípa àlọ́ àpamọ̀. Eh, ṣé mo ti ráyè kí n má sọ àlọ́ ní àsìkò yìí ni? Torí pé ayé ìgbà kan tá sì kéré ni àlọ́ máa ń ṣíwúù èèyàn ní orí láti gbo torí pé ó jẹ́ ìró ìròyìn.

Ṣe o máa n fọ àwọn orísìí ní àwọn àfikún. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àwọn àfikún dáadáa ní òṣìṣẹ́. Àma n ṣe àwọn àfikún dáadáa.

Ọ̀rọ̀ wo ni o ń lọ, ọ̀rọ̀ wo ni o lọ tí àwọn ará ibòmíràn kò ní jẹ́? Tí àwọn ará ibòmíràn ń ṣàdọ̀ àwọn ibìkan jare tó yẹ pé ó ṣàṣì ní wọ̀nba.

Sọ fún wa bí o ṣe má ń, díri o ṣe má ń hun tí ó ń sun, bí mo ṣe máa ń ṣe hun. Aṣá máa ń ṣe ní ìwọ̀nba tí àgbà rẹ̀ èèyàn bá ti gbé náà ni tí kò ní pa ara lára.

Ṣé o mọ bí wọ́n ti n ṣe gun kẹ̀kẹ́? Èmi ò mọ̀ bí wọ́n ti ń ṣe gun kẹ̀kẹ́ o. Ní ìgbà kan tí mo fẹ́ gbìyànjú rẹ̀ tí ó ti ya mí ní ṣòkòtò mi, àti ìgbà náà, mi ò mọ̀ bó ṣe ń gun kẹ̀kẹ́ rárá rárá. Gigun kẹ̀kẹ́ gan mi i fẹ́ràn re rara.

Ṣé o máa ń fi tùràrí? Mi ò ní fi tùràrí o, tùràrí kẹ́ kí ni mo fẹ fi ṣe? Mi ò fi tùràrí o. Mi ò fi tùràrí ráaráa, ráaráa. Mi ò ń fi torí pé mi ò rún rẹ̀ gan. Mi ò fẹ́ràn rẹ̀ ẹlẹ́ẹ̀kejì. Éfí to tún máa ń gbé jáde gán, mi o fẹ́ràn éfí.

Ṣé o ti ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni, ko dá kí èèyàn máa jẹun kí èèyàn máa sọ̀rọ̀. Ìwà ìbàjẹ́ gidi ni. Ó dáa kí èèyàn jẹun kí èèyàn tó sọ̀rọ̀. Mo ní ìwà re, dà ọ́ ti jẹ́ nǹkan tí ó dára gan-an ni.

Báwo ni o ṣe máa ń tọ́jú ẹni kan rẹ? Bí mo ṣe máa ń tọ́jú ǹkan mi oun ni wipé mo máa ń fi sí ibi tí ó ní ipàmò dáadáa tí ẹni kankan ò tíì ní fọ́wo ọkàn.

Sọ fún wa nípa fífi oúnjẹ, fífi oúnjẹ sára sí aládùúgbò, fífi oúnjẹ sí ara ní aládùúgbò ó jẹ́ ǹkan tí ìhun máa ń ṣe lẹ́kun.

Kín ni o máa n sọ fún ẹni tí ó ń ṣe nǹkan lójoojúmó. Máa sọ fún un pé kó tẹ ra mọ́, tó bá tí jẹ́ pé nǹkan gidi ni tó sì n mú un owó wálé. Torí wí pé nǹkan tí mo lè sọ náà kò ju ìyẹn lọ láti má jẹ kó kúrò ní ojú rẹ̀.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Ko yi se gbogbo ǹkan ni eeyan lè ṣe àtúnlo rẹ̀. Àwọn ǹkankan wà tó jẹ́ pé tí èèyàn bá ti lè lòó, kò le ṣí pé ẹ fẹ́ túnlo maa. Ẹ̀ẹ̀kan tí ẹ bá ti lò náà ni ẹ ti lò mọ́. Ẹ̀ẹ̀kan náà ni.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Dáadáa, bí oní gan se jẹ́ ọjọ́ Friday ni mo máa ń lọ sí ilé ìjọsìn. Mo ti ń múra re gan báyi láti lọ sí ilé ìjọsìn, láti lọ jọ́sìn fún.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà rẹ? Ẹ̀kọ̀kan ni kò ṣe gbogbo gbà. Ẹ̀kọ̀kan, ẹ̀kọ̀kan ni torí pé ìgbà mi gàn àwọn òníbàárà gan o ni fẹ́ jẹun pẹ̀lú ẹran, tẹ jẹ pe ẹlòmi máa wò pé oún jẹ járe, ẹ̀kọ̀kan ni.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Ìdojúkọ tó wà ń bẹ́ẹ̀ kò sí ibi tí ò sí ní ìdojúkọ. Àmọ́ kéyàn tí ní faradà, ìbá mi máa gbogbo ẹ̀ kàn máa dá páro páro tí èèyàn ó máa rò pé kí ló ṣẹlẹ̀.

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni, kò sí ẹ́ńi tò é sáré àyàfi ìwọ tí o bá ti wà tó ti ní ìgbádùn lọ́pọ̀. Òhun ni o lè mọ̀ pé ìbà tí à ń fi àsìkò sí sísáré rẹ̀ kò sí ẹ́ńtì kìí sáré jàre.

Àkókò mélòó ni o máa ń ló sùn? Bí bá ti rẹmi mo lè sùn dáadáa o, àmọ́ tí m bá ń ro àwọn nǹkan mi, mo lè máa jí ní ìṣẹ́jú ìṣẹ́jú torí náà kò sí àkókò i ǹ ní àkókò.

Sọ fún wa nípa iṣẹ́ ìwakọ̀. Iṣẹ́ ìwakọ̀ jẹ́ àwọn iṣẹ́ tí èèyàn máa ń ṣe, tí ó máa ń gba àkókò ènìyàn. Ni iṣẹ́ ìwakọ̀, ó jẹ́ tí ó máa ń gba àkókò dáadáa ní ọwọ oníyẹ̀.